Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí ó súnmọ́ ọ. Ẹ́ láti ilé sí ibi tí mo ń gbé é dé ọjà tí mò ń lọ. Ó mọ́n gbà mí ní bí i wákàtí, àh, mẹ́wàá sí wákàtí ogún, ràrá, ìṣẹ́jú mẹ́wàá dé wákà, dé ìṣẹ́jú ogún, bẹ́ẹ̀ íyẹn tí mo bá gbé ọ̀kadà. Orúkọ ọjà tí mo máa ń lọ ni ọjà ṣáṣá. Láti ibi tí mo si ń gbé, dé ibẹ̀ ni màá gba roundabout méjì kọjá kí n tó dé ibẹ̀. Màá rí àwọn oríṣiríṣi sọ́ọ̀bù lọ́tùn losí tó dé ì ọjà tí mò ń lọ. Tín bàá dé ibẹ̀, màá rí àwọn ọlọ́jà, àwọn tí màá ra ọjà lọ́dọ̀ wọn. Wọ́n ti dá mi mọ̀ dáadáa, tin ba ti dọdọ báyìí, wọ́n ti mọ nkan ti mo fẹ́ ra lọ́dọ̀ wọn.

Se o rọrùn fún o láti dari àwọn ènìyàn ji? A kò ma rọrùn láti máa darí àwọn ènìyàn o. Àwọn ènìyàn kan máa sọ wípé, eh, lẹ́yìn àwọn ẹranko bẹ́ẹ̀, wà á ní àwọn tí wọ́n máa ń darí màlúù, ó ní lẹ́yìn àwọn ẹranko, ènìyàn ló ṣòro jù láti darí torí ènìyàn á burú díẹ̀, á burú, á le gan lọ́pọ̀lọpọ̀ ju àwọn ẹranko mìíràn lọ. Oríṣìíríṣìí ẹ̀dà ènìyàn ni ó wà. Àwọn míì o fẹ ìtẹ̀síwájú nǹkan àwọn míì o si won o ni ọkàn pẹ̀lú ẹlòmíì ṣo ó ṣòro láti darí ènìyàn?

Ṣe o ní asọ òtútù? Asọ òtútù ni bí k'eyan lè ní bóyá sweater àbí jacket tí èyàn maan wọ tí òtútù bá mú to bá jẹ bẹ́ẹ̀ ni, ẹmi ni asọ òtútù yí ni a máa ń wọ nígbà tí òtútù bá mú, tí ó fi bò ara ẹyan, tí ó fi fún wa ní ǹkan tán pé ni warmth, tí o jẹ kí òtútù yẹn kó mú wá lọpọlọpọ.

Sọ fún wa nípa àdìrẹ àti aṣọ tí a ń gùn. Èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa àdìrẹ lọ́pọ̀lọpọ̀. Amọ, kékeré ti mo mọ n pa rẹ oun náà nipe adirẹ, ti a ba fẹ se adirẹ. Won o wa nǹkan tan n pe ni díẹ̀. Bẹ́ẹ̀ni, nǹkan tan mọ n fi ń ṣe àdìrẹ leleyi. Wọ́n ń wọ aṣọ tó jẹ pé ó clean, bí i aṣọ white tàbí ka sọpe round neck white nísìí. Wọ́n ń wọ aṣọ yẹn, wọ́n sì ṣe dai yẹn, wọ́n sì ti máa bọ́n sí máa ń ṣẹ́. Yóò ní pattern tí wọ́n ti fẹ́ fi ṣe àti, ehn, oríṣiríṣi color ọ̀dà èyí tan fẹ́ lò sí àdìrẹ náà lára. Ó wá ní bọ́n se maá rì bọnú àdìrẹ tí wọ́n ti ran, ran aṣọ yẹn papọ̀. Tan bá wa mú jáde, a á rí oríṣiríṣi pattern àbí design lára aṣọ yẹn.

Sọ fún wa nípa èso tí wọ́n sọ pé ó dára fún ara. É mi ò le sọ pé èso báyìí ni ó dára fún ara, àmọ́ mo lè dárúkọ àwọn èso tí mo mọ̀ pé ó dára fún ara àti ìlera ara. É kan nínú wọn jẹ́ ọ̀gẹ̀dẹ̀, ọsàn náà wà nínú rẹ̀, apple wà n bẹ́, pineapple wà n bẹ́, pear wà nínú ọsàn nínú èso náà. A lè sọ pé watermelon wà nínú àwọn èso yìí, a lè sọ lemọ́n. Oríṣiríṣi èso ni ó dára fún ara.

Báwo ni o ṣe ń lo àkókò lójú ọ̀nà? Ẹ́, a ní ń gbé àwòrán ni ìrìn-àjò láti ìlú kan sí ìlú mìíràn. Bi emi se máa ń lo àkókò temi lele yi, tin ba wa nínú ọkọ̀ ti o ń gbé mi lọ si ibi ti mo n lọ. Èmi yí fi gbogbo ìgbà ara jẹ nǹkan nínú ọkọ̀. Mo máa ń fókọsì lórí ibi tí mo ń lọ. Màá le mọ play music, kí n lo airpods, kí n gbé sí etí. Bẹ́ẹ̀ àbí to ba máa jẹ́ pé mò ń, èmi àti ọ̀rẹ́ kan la jọ ń rìnrìn-àjò, a lè jẹ́ ma jíròrò nínú mọ́tò títí tí a fi dé ibi tí à ń lọ.

Lérò rẹ kíni sùúrù? À, sùúrù bí àwọn Yorùbá ṣe máa ń sọ wọ́n ní sùúrù a máa ṣe òkúta jiná. Mi ò mọ bí eléyìí ṣe jẹ́ òótọ́ sí. Àmọ́, sùúrù jẹ́ ìwà kan tí èèyàn nílò nígbà mìíràn tí ènìyàn bá ń retí nǹkan. Bẹ́ẹ̀, sùúrù ó dára púpọ̀ nínú ìwà. Àmọ́ wà tó jẹ́ pé, ìgbà míì wà téèyàn téèyàn bá nílò sùúrù fún nǹkan tí ènìyàn ń retí tó bá pẹ́ títí, ìgbà mìí ó le ṣe ọkàn ní àárẹ̀. Àmọ́ ìgbà míì wà tó jẹ́ pé téèyàn bá kánjú náà, ìkánjú yẹn, ó lè jásí ǹkan tí òda ní ẹ̀yìn ò rẹyìn ẹn, àwọn ìgbà míì wà tí óyẹ kí yàn ní sùúrù ń tòótọ́.

Léò rẹ kí ni àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ wa? Ẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn àgbà, oríṣìíríṣìí ìwà ni àwọn ọmọdé máa ń kọ́ ní ọ̀dọ̀ wa. Àwọn ìwà rere wà ńbẹ̀, ìwà búburú náà sì wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn àgbà tí a ń wò ní àwòkọ́ṣe, ó yẹ kí àwọn ká mọ irú ìwà tí a máa wò. Àwọn ọmọdé tí a rò bóyá wọn ò mọ̀ nǹkan kan yìí, wón ń wò wa, ọpọlọ wọn sì tún mú ṣámúṣámú. Wón ń wò bí a ṣe ń ṣe gbogbo ìwà rere àtìwà búburú. Tí a bá rí tí wón ṣe irú ìwà yìí ní ọ̀la, kò pé kó yá wá lẹ́nu nítorí àwa la hu'rú ìwà yìí táwọn náà rí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹn kò sí ẹgbẹ́ eré ìdárayá kan tí emi da mọ̀. Láti rí pé eré ìdárayá wo ni àwọn ènìyàn ń ṣe, èmi ó fẹ́ràn wọ́n. Má sì rí pé eré ìdárayá tí wọ́n ń ṣe ó jẹ́ ǹkan tó mú ọ̀pọ̀lọpọ̀ dání àbí tó jẹ́ ǹkan tó dára, mo máa fẹ́ràn wọ́n. Bẹ́ẹ̀ ni, mi ò mọ ẹgbẹ́ eré ìdárayá kan tí mi ò lè láímọ̀ fẹ́ràn.

Sọ fún wa nípa àgbàlá ilé yín. Nígbà tí a sì ní ìyá àgbà tó ń gbé lọ́dọ̀ wa nígbà yẹn, àwọn maa n sabá jókòó sí àgbàlá ilé wa bẹ́ẹ̀, a ní oríṣiríṣi àga níbẹ̀. A ní àgbàlá wa de tóbi lára, ó le gba ọ̀pọ̀ èrò. Nígbà yẹn àwa ò fi bẹ́ẹ̀ jókòó sí àgbàlá. Iyẹn inú yàrá ni, kaluku a ti máa ń jókòó sí àbí boya ka jókòó sí parlour tí a bá fẹ́ wo fíìmù. A mo àgbàlá wa, ìyá àgbà lo màá n jókòó síbẹ̀, to màá n segusi.

Sọ fún wa ìṣe ìwakọ̀. Ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó máa ń wa ọkọ̀. Mi ò lè sọ ìye wákàtí tó máa ń gbà wọ́n. Àmọ́, bí à, ibi tí wọ́n bá n lọ ká ní àwọn ti won ni ìrìnàjò ni láti ìlú kan sí ìlú ibomi. Ká ní won le lo ọkọ̀, ẹni tó ń wa ọkọ̀ báyìí. Mo le so pe boya láti ìlú ti mo wa de ìlú ti mo n lọ le gba mi ni boya wákàtí méjì ẹ̀, lẹ́yìn ná tó bá tí èmi bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Àwọn mii tí o n lọ sí ìlú mìíràn ti wọ́n sì sọ, ó lè gbà wọ́n sí wákàtí kan sí méjì. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìwakọ̀ ṣe rí bẹ́ẹ̀.

Lero rẹ kíni ìyàtọ̀ ìgbé, ìgbé ayé abúlé àti ìlú ńlá? É nípa ìgbé ayé tán gbé ní abúlé, a máa le sọ pé ìgbé ayé oko ni, ìgbé ayé tó jẹ pé kò síí, sí innovation àbí technology àbí development nbẹ. Àwón to jẹ wípé bọya wọn rinsẹ ni, àbíí àwọn, wọn fi bẹ́ẹ̀ ni ohun, ohun irinsẹ nbẹ. Àmọ ní ìlú ńlá, a lè rí àwọn ọkọ̀ oríṣiríṣi, a lè rí àwọn, àwọn alùpùpù, a lè rí train nbẹ, a lè rí éè airplane náà tó ń sisẹ nbẹ. Technology níbí ìlú ńlá ó ti yá gágá ju ti abúlé lọ.

Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò rètí ṣẹlẹ̀ níbẹ̀. Ni àjọyọ̀ tí emi mọ̀ tí ohun tí a kò retí ṣẹlẹ̀ níbẹ̀, mo rántí pé mo rí fídíò kan lórí social media. Bẹ́ẹ̀ ni wón ti ṣe tent kalẹ̀ boya won fe ṣe engagement tàbí reception wedding bí àwọn ènìyàn ṣe jókòó nìyẹn. Bí a, boya won ti e ti ń pín oúnjẹ. Bi atẹ́gùn yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Atẹ́gùn yi lé tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní dàgbogbó nǹkan ru. Ó ṣíwé àwọn tent yi, o wó wọn ò dàrú, gbogbo table tí àwọn ènìyàn jókòó sí rú bí àwọn ènìyàn ṣe sá kúrò ní inú atẹ́gùn lìlé yìí nìyẹn.

Bí o bá lè pàdé ẹni tí kò sí mọ́, ta ni o máa jẹ́? Hmm. Rárá o. O ti ní àwọn oríṣiríṣi àwọn èèyàn tí mo mọ̀ tí wọ́n ti ṣaláì sí, àwọn ómọ kékeré wá ni bẹ́ẹ̀, àgbàlagbà náà wá ni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n máa ń pàdé, máa lè pàdé ikankan nínú wọn. Àh! Ǹkan tí màá bẹ̀re ni wípé kín ni ó ṣẹlẹ̀ ní ìgbà tí ẹ̀eyan bá papọ̀ dá. Kí ni wọ́n, kí ni ojú wọn rí? Kí ni ìrírí wọn? Ibo ni wọ́n wà? Ṣé tòótọ́ ni wọ n sinmi hmm. Bẹ́ẹ̀ni. Ṣé tòótọ́ ni ọ̀run àti ọ̀ràn àpáàdì wà?

Sọ fún wa nípa rírin ẹsẹ̀ ní agbègbè rẹ. Ní agbègbè mi oríṣiríṣi àwọn ènìyàn ló máa ń rín ẹsẹ̀ láti àárọ̀ títí di alé. Àwọn tó ń lọ sí ibiṣẹ́ wà, àwọn tí ó kán rìn láàárọ̀ kùtùkùtù boya wọ́n kan fi n ṣe exercise, àwọn mìíràn wón kàn leè ma rìn láti ibi kan lọ sí ibòmíràn láàrín agbègbè kan náà. Láti àárọ̀ títí di alé ni àwọn ènìyàn máa ń rín ẹsẹ̀.

Sọ fún wa bí agbègbè rẹ ṣe yí padà ní ọdún mẹ́wàá. Nígbà tí a sọ pé ibi tí mo ń gbé tẹ́lẹ̀ tí mo dàgbà sí ígbà tí a kọ́kó ko dé bẹ́ẹ̀ inú igbò ni gbogbo ibẹ̀ kò sí ilé púpọ̀ ń bẹ àwa tí a ń gbé bẹ́ ò pọ̀ àmọ́ kí ọdún igbati ọdún mẹ́wàá kọjá a lè rí pé gbogbo àwọn igbó yẹn ọ́ ti clear. Gbogbo igi tótóbí àwọn igi araba wọ́n ti ge kúrò a tì rí àwọn òpóná a tì rí ilé a lè mọ ohun tí wọ́n bá ju òkú a máa rí ilé àwọn alábàgbé wa a lè rí àwọn oríṣiríṣi àwọn ilé tí wọ́n ti ṣe foundation re náà tí wọn ti gbe dókè to je pe ilé ló pọ̀ jù àti ri opo ina a ti n rí àwọn ilé iṣẹ́ factory náà ní agbègbè wa.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹ̀ẹ̀, èmi ò lè jẹ́ pe boyá. Ni ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí lóṣẹ̀ méjì méjì ni màá ń gé èékánná mi, má rí pé ó ti gùn jù. Bẹ́ẹ̀, ó sì ní àwọn èékánná méjì kan tí mo lè máa ń dá sí ní ọwọ́ òsì mi. Bẹ́ẹ̀ ni mò ń máa dá wọn sí. Àwọn kan wà tó ṣe pé mo máa fáì èékánná mi náà, má rí pé èékánná mi kò ṣe dáadáa, màá tún kí ní fáì lè máa fi smoothing orí èékánná náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Háà, ọjọ Saturday ni mo máa ń fọ ọkọ̀ mi. Lakọkọ náà, èmi sì ń ṣe ìlépa láti ra ọkọ̀ tèmi àmọ́ ọkọ̀ bàbá mi máa máa ń fọ ní ọjọ́ Saturday àbí ọjọ́ Sunday tí ó mọ pé wọn ó lò ó ní àti ọjọ́ Monday lọ títí gbogbo àárín ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni, ó sì lè dọ̀tí láàrin ọ̀sẹ̀. Ọjọ Saturday àbí sunday ni mo maa n fọ ọkọ wọn.

Sọ fún wa nípa abúlé tí o mọ̀. Ehn, abúlé eyokan tí mo mọ̀ náà ni abúlé, ẹ́, ilẹ̀ Yọ̀ka, ní ibẹ tí mo mọ̀. Ìlú yìí jẹ́ ìlú kan tí kò, kò ní, nkan ti a ń pè ni, development. Bẹ́ẹ̀, àwọn eyan tí ń kọ́lé síbẹ̀ o, tẹ́lẹ̀, oko ló ń ku ni gbogbo ibẹ̀ àti àwọn igi oríṣiríṣi. Àmọ́ àwọn èèyàn tí ń lọ sí ibẹ̀, àwọn èèyàn tí ń gbé níbẹ̀ nísìnyí, àwọn èèyàn tó ń kókurò nínú ìlú ńlá, wọ́n ti ń lọ síbẹ̀ torí ilẹ̀ ò wọ́n níbẹ̀, àwọn eyan sì ń ra ilẹ̀ tó pọ̀ síbẹ̀.

Ṣé o tí gun alùpùpù rí? Eh, mi ò rí gun gẹ́gẹ́ bí bóyá èmi ni moni alùpùpù. Amọ mo máa ń gbé alùpùpù ká ni mo fẹ losi ibìkan láti ibi tí mowa, kani mo fẹ lọsi ọjà àbí mo fẹ lọsi ilé ọrẹ mi alùpùpù yìí ni máa ń dá dúró pé ó yá ọ̀nà báyìí mò ń lọ, mò ń lọ ibi báyìí o, ibi tí mo tí máa ń gun alùpùpù nìyẹn.

Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ̀. Ohun tí ó ṣẹlẹ̀ ni ìgbà tí iná bàjẹ́. Bẹ́ẹ̀ni, iná bàjẹ́ ní àdúgbò wa tí àwọn àdúgbò mi tí ó ń wà ní odi kejì títí ta mọ̀ ri pé iná tán lọ́dọ̀ won bai àmo lọ́dọ̀ wa. Ina ò ṣí, èyí ṣe ó lọ fún bí oṣù mẹ́ta diẹ, tí a mọ nkàn tí ó ṣẹlẹ̀. A padà lò pé àwọn àgbààgbà àdúgbò tan bá wa bá àwọn nepa sọ̀rọ̀, wọn wa báwa tún iná náà ṣe.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Ẹn, bí a bá fẹ́ ṣe ògì àbí ẹ̀kọ, wọ́n á rẹ àgbàdo àbí ọkà bàbà àbí jéró oríṣiríṣi ìyí tí wọ́n bá fẹ́ lò. Wọ́n á fi ginger sí i, wọ́n á fi ohun tí wọ́n bá fẹ́ fi sí inú rẹ̀, wọ́n á máa lọ̀ọ́. Bí wọ́n bá ti lọ̀ọ́, wọ́n á wá sẹ, wọ́n á fi kalẹ̀ fún bí ojó kan àbí ojó méjì. Tó bá ti kan, wọ́n á le po ògì náà, wọ́n á dà á sínú omi, wọ́n á po ògì yẹn bẹ́ẹ̀ ní ẹ̀kọ. Àwọn míì fẹ́ràn ẹ̀kọ, àwọn míì fẹ́ràn ògì, èmi ò fẹ́ràn ǹkan-kan nínú méjèèjì.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ehn, èmi gẹ́gẹ́ bí Kristẹni, ehn, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ara ńnkan tí àwọn òbí wa ti ń mú wa lọ tan ṣi kọ́ wa tí a fi dàgbà. Bẹ́ẹ̀ èmi máa ń lọ sí ilé ìjọsìn. Àmọ o lè jẹ́ bí, ẹẹméji àbí ẹ̀ẹ̀mẹta ni òṣù ni mo máa ń lọ sí ilé ìjọsìn.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Ẹnh, asa ti emi fẹ yípadà ni asa ki àwọn agba mọ ro wípé gbogbo nǹkan ni àwọn mọ ti àwọn si le ba ọmọdé sọ, ko n se ni nínú ode oni. Àwọn ọmọdé ti gbọn àwọn ǹnkan mìí wabtí àwọn àgbà tí wọn ò mọ̀, tí wọn sì rò bóyá gbogbo ǹnkan tí wọ́n bá sọ ló gbudọ dúró. Àwọn ìmọ̀ràn mìí tàgbalagba lé fún ọmọ kékeré tí ò sì ní jẹ́ ǹnkan tí ó yọrí síre fún ọmọ náà torí ayé tí kọjá ǹnkan tí àwọn àgbà rí, àwọn àgbà won o rí ǹnkan tí àwọn ọmọ kékeré ń fi ojú rí ní ayé òde òní. Mo fẹ́ kí àwọn àgbà náà kan mọ́ wo ọ̀rọ̀ ní nípa tí opinion tí àwọn ọmọ kékeré náà.

So fún wa nípa isan omi ti oun bo láti oke ẹ̀ẹ̀, ká ní wípé ìyan wà ní ibi tí won pè ní waterfall. Wọ́n ní irú Ẹ̀ṣà òkè waterfall, Ẹ̀rìn Ijesa waterfall. Ẹ̀ẹ̀, irú omi tó máa ń bọ̀ láti òkè. Ìyan máa dúró si be, íyan o gbo bi ariwo rẹ ṣe máa ń rin tó. Mo pẹ́ omi tó ní agbára kan ló ń dàbọ̀ láti òkè. Bí i omi yẹn ṣe máa ń dàbọ̀, tí a ń pè ní waterfall nìyẹn. Ibi tí ó ti ń wá, a sọ pé inú odò kan ni ó ti ń wá ó dèn daa sí i inú odò mì tó jìn sí ilẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ni.

Irú etí ìgbọ̀ wò ni o máa ń lò? Etí ìgbọ̀, a ní, ó ní nǹkan ti a n pè ní earpiece, airpod tàbí headset tàbí headphone. Eh, gbogbo àwọn eleyi ni mo ti lò tẹ́lẹ̀, àmọ́ èyí ti mo ń lò lọ́wọ́lọ́wọ́ tí mo sì fẹ́ràn jù ni airpod. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Irú etí ìgbọ̀ yí eeyan le lo níbi tí ariwo bawà tí eeyan bá ti gbe seti, tí ẹ ń play music, yóò pa gbogbo ariwò kúrò. Nǹkan ti eeyan máa ń gbọ̀ nìkan ni eeyan o mọ̀ gbọ́.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? É bẹ́ẹ̀ ni, èmi máa ń pe àwọn oníbàárà tuntun ká ní mo rí èèyàn tuntun fẹ́ ṣọ̀bà mi ra nǹkan, màá mo le gbà námber wọn kí n mọ pe wọ́n, kí n lè rán wọ́n létí pé à kí ń tiẹ́ kọkọ dúpẹ pé wọ́n ń ra nǹkan lọ́dọ̀ mi, kí n lè rán wọ́n létí pé ọ̀ja tan ra un o wá, kí wọ́n máa ma bá a fi lè lọ sí ọ̀dọ̀ ẹlòmíí kó jẹ́ pé ọ̀dọ̀ mi nìkan ni wọ́n ti ń ra ọjà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sin? Lákọkọ náà, èmi jẹ́ èèyàn tí òtútù tètè máa ń kó sílàyà. Máa ti sin báyìí, ma ma wa handkerchief mi sí tó sí. Èmi bá kí i mo fẹ́ fọn ìkún mú jáde, ẹ̀ máa sì mú inhaler mí, máa fi sí imú mi kó baà le jẹ́ kí sín-sín tí mo ń sin kó dínkùn. Bẹ́ẹ̀ ni nkán tí mo máa ń ṣe rè nígbà tí mo bá sín.

Àwo wo ni o fẹ́ràn jù? Ayé mi ò really sọ pé àwo kan báyìí ni mo fẹ́ràn, torí àwo tí mo fi ń jẹun ni. Eh, mo lè sọ pé mo fẹ́ràn ìrù àwo báyìí, àwo tí ó ní plain color, uh, blue and cream ni color àwo yẹn, ó dẹ̀, ó fẹ́ dáadáa. Mo le gbe oúnjẹ sí àwo yìí mo fi ń jẹ rice ní ilé.

Sọ fún wa nípa oko kòkó tàbí ọ̀pẹ. Ééẹ mí ò fi bẹ́ẹ̀ rí oko kòkó ní àdúgbò àbí ni àyíká àwọn oko ọpẹ. Mo rí oko ọ̀pẹ tó jẹ́ pé ilẹ̀ tí ènìyẹn tó fi gbin ọ̀pẹ, ilẹ̀ yẹn náà ń lọ títí ó fẹ́ gán. Ọlọ́run nìkan ló mọ iye plot of land àbí iye acre. Ilẹ̀ tí ènìyàn fi gbin àwọn igi ọ̀pẹ, wọ́n sì gbà awọ́n o ṣíṣe síbẹ̀. Inúu bẹ̀ ni wọ́n ti ní farm tí láti máa ṣe production epo náà tí àwọn èèyàn máa ń rà epo láti ìlú jíjìn wá sí ibẹ̀.

Ṣé o ma ń gbé àpò ẹ̀yìn, ìyẹn tí à ń pè ní ṣé back bag, bag? Mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa àti kékeré nígbà, ìgbà ta ń lọ sí school. A máa ń gbé school bag ta á pọ̀n sẹ́yìn. Aá kòó ìwé wa sí i, aá gbèé oríṣiríṣi nǹkan sínú ẹ̀. Títí di ìsìnyí gan, tí n bá fẹ́ jáde, tí nbá ní mò ń lọ ibi iṣẹ́, mo le gbé àpò ẹ̀yìn mi, mo le gbé system mi síbẹ̀, kí n kó power bank mi, àwọn fóònù mi, àwọn ìwé tí mo sì ń lò àti àwọn dọ́kúmẹ́ǹtì míì ki n ko sínú àpò ẹ̀yìn yìí kí n gbe kí n gbọ̀nà ibi tí mò ń lọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? À, bẹ́ẹ̀ ni, ìdí tá fi ń jẹun náà ni kí a lè ní ìlera ara dáadáa, tó pé be yàtọ̀ sí oúnjẹ níkan, mo má ń jẹ àwọn èso mìíràn tí mo rí pé ó lérò fún ìlera ara. Oúnjẹ tí mo máa ń jẹ fún ìlera ara, mo rí pé ó jẹ oúnjẹ tó, tí mo ṣẹ̀ tó jínà dáadáa ni. Mi o ṣe oúnjẹ tí má jẹ tí ń fi kó bá ara mi rárá o, mo máa ń ṣe oúnjẹ tí ó lérò fún ìlera ara mi ni nǹkan tí n bá jẹ sí inú arami ni mo jẹ sí.

Sọ fún wa nípa ohun dídùn tí o rán láti ìgbà èwe. Ohun dídùn ẹyọ̀kan tí mo rántí ni bóyá a lè pè é ní oúnjẹ àbí eh tí a fẹ́ran, ìyẹn kò ń ṣe oúnjẹ gan. Ìpápanu ni, oúnjẹ tí a máa ń pè ní èékánná Bàbà Sàlá, ó máa n dàbí sweet bayi tí a máa ń rà tí a bá n lọ sí ilé ìwé. Ohun dídùn yẹn òún mo rántí láti ìgbà èwe, bẹ́ẹ̀ni.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Rárá, èmi ò fẹ́ràn kankan nínú méjì o. Mo fẹ́ràn coffee diẹ ni o, nítorí mi ò lè mu, eh, even tea gan. Mi ò i mu, àmọ́ mo lè mọ lá, àwọn nkan tàn fi ṣe tea. Mo lè mọ lá coffee náà. Ìgbẹ́, ó yo tí to ọdún méjì tí mo ti mu coffee àbí tea báyìí. Mo kàn lè mu bí i chocolate drink àbí, eh, milk drink ṣá. Èmi ò lè mu coffee àbí tea.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Oti ní iye ago tí èmi máa ń fi alámu mi sí. Bo yá ago márùn-ún ni mo fẹ́ràn láti máa jí. Agó méje àbí ago mẹ́fà máa ti jí ni òwúrọ̀ ba yẹn. Màá gba àdúrà alákọ̀kọ̀, màá ṣe ìyè àdúrà mi, lẹ́yìn náà màá ṣẹ̀ exercise. Màá tọ́jú ará mi, màá gbé lẹ̀, màá gba gbogbo ile tí ó mọ́ tóní, màá ṣẹ̀ṣẹ̀ lọ wẹ̀. Bẹ ni mò n kan ti mo máa n ṣe mo maa n jí ní òwúrọ̀ lé léyi.

Bí a ṣe ń se oúnjẹ tí ó fẹ́ràn, iyẹn, tí jollof rice ni, bẹ́ẹ̀ ni. Bí a fẹ́ se jollof rice, lákòókò, lákòókò wa rice kan lẹ́yìn náà, à ṣàn, à wá ata bíbọ̀ tí à dà, àlè kán wá pọ̀ tí à dà òróró sí, à dà ata bíbọ̀ náà sí, à jẹ kó din lẹ́yìn náà. À dà àwọn magí àwọn èròjà, iyọ̀, àwọn tí a fẹ́ fi ẹ̀dọ̀ sí, tí a fẹ́ fi ẹja àbí ẹ́ràn sínú rẹ̀, a fi sínú rẹ̀. Ta ba fẹ́ fi ewé tí wọ́n pè ní saint leaf sí, a fi àwọn magí, curry àti thyme mẹ́ràn ṣi. Ká sẹ̀ to wà dà rice náà tí a ti ṣàn, à dà sínú rẹ̀, à jẹ́ kó steam papọ̀, à bù omí sí, à jẹ́ kó ṣe fún ìgbà diẹ́. A mọ yẹ̀wo títi ti òfi jíná.

Kíni ò ń retí nísinsìnyí? Éhn, nkan eyọ̀kan, ti mo lè sọ pé mò ń retí nísinsìnyí ni, à pi, pé kan pé wa padà sí ibi iṣẹ́ wa tí a bẹ̀rẹ̀ ní oṣù keje. Ó níṣẹ́ kan tu à gbà tí a si ti bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ fún bií ọ̀sẹ̀ méjì léekàn náà. Won kan pe wá láti ilé iṣẹ́ wa wípé, won nipé ka dá owó iṣẹ́ dúró wípé a a lo oṣù kan nílé kọ́n tó pé wa padà. Nisinyii báyìí, a ti lo oṣù kan, a ti lo oṣù méjì, a ti n lo oṣù kẹ́ta lọ, wọ́n sì ti pé wa padà sí ibi iṣẹ́ wa. À mọ̀ nkan tí ó dé, à si mọ̀ nkan tí ó ṣẹlẹ̀.

Sọ fún wa nípa ohun tí ẹ fi ń dáná. Eh, ní ọ̀dọ̀ wa, àwa ò ń lo igi, gáàsì ni asì máa ń lò. Lọ́pọ̀ ìgbà a ń lo hot plate tí gáàsì bá ti tán. Irú àná báyìí, mo fẹ́ ṣe sẹ̀mó, mo rí ye mo se rí pé gáàsì ti tán nìyẹn, mo ya sáré lọ gbómi yẹn kaná sórí hot plate. Àmọ́ kò ṣiṣẹ́ n ò, padà lòó mọ́, ẹ̀bà mo padà fi tẹ̀. Bẹ́ẹ̀ ni.

Ṣé o mọ́ bi a ti ń tún àwọn nǹkan ṣe? Ó dá lé lórí ìbí tí a ti ń tún nǹkan ṣe àti nkan ta fẹ tún ṣe. Iru ọ̀sẹ̀ tó kọjá àbí ní oṣù tó kọjá. Fóònù mi ò bá jẹ, mo dẹ̀ lọ káàkiri àdúgbò wa, mo bá rí sọ́ọ̀bù tí wọ́n ti ń tún fóònù ṣe. Bẹ́ẹ̀ ni mo mú fóònù mi lọ tí mo sì lọ tún un ṣe. Mo tun wà ri pé mo ní ìgbà tí a fẹ́ fix ìná inú ilé, a lọ wa electrician tó mọ̀ ọ́n bọ̀ sì lọ ṣe bẹ́ẹ̀.

Báwo ni o ṣe mu omi ní gbogbo ọjọ́? Iyẹ́n àwọn ẹyan máa ń ní ká máa mu omi bí five litre ní ojoojúmọ́ àmo ni ọpọ ìgbà mí, èmi máa ń mu ní àárín boya one litres sí two litre ni mo máa ń mu ni ojoọjumo. Omi, omi dáa lárá lọ́pọ̀lọpọ̀ ntóotọ́ àmọ́ èmi e mu omi àmùjú.

Kí ni o máa ń sọ fún ara rẹ nígbà tí o pé ogún ọdún? Ohun tí a máa ń sọ, tí mu sì máa ń gbọ́kàn lé ni wípé ọjọ́ ọ̀la mi yóò dára. Bẹ́ẹ̀ ni, èmi náà ti di ọmọ ogún ọdún bài, mo ti wà ní twenty-six mi, bẹ́ẹ̀ kí n yara mọ́ṣẹ́. Mo ti di ọkùnrin lọ́nà ilé, kò sẹ́ni mọ̀ ọ́n di tí ó ràrá mi lọ́wọ́, yàtọ̀ sí Ọlọ́run àbí ara mi. Èmi máa n gbára mi nimọran wipé nkán ti mo bá ń ṣè, ki n ṣe dada torí ọjọ ọla tó ń bọ.

Sọ fún wa nípa wíwọlé tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni, ẹ́ ìkíni. Ka ní mò ń bọ̀ láti ìta tí mò ń fẹ́ wọlé, mo ní kí wọ́n rọ̀ pé ẹkú le ó, máa pàdé àwọn òbí mi, bàbá rẹ̀ àti ìyá. Mo lè dọ̀bálẹ̀ fún wọn, kí n kí wọn pé ẹkú le ó. Fún àwọn ọmọdé mò ń kán lè kí wọn pé ẹ lkú le ó, mo le bá wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mò sì máa ń kí wọn ní ìgbà ti ń bá wọlé wá láti boyà ìjáde tí mò ń jáde.

Sọ fún wa bí o ṣe ń lo ìsinmi, ẹ bá fẹ́ sinmi. Ó ní bí mo ṣe máa ń lo ìsinmi tèmi, èmi ò se wahalá lápupọ̀. Mo lè sinmi nínú ilé mi ní yàrá mi. Kẹ́ni-kẹ́ni máa mọ̀ pé mo wà ní ilé. Àbí tó bá wù mí mo lè jáde, mo lè kiri àti àwọn oremi a le lọ ṣe ìdárayá níbi tí a bá ń lọ bẹ́ẹ̀. A wa o ní wàhálà púpọ̀. Ibi tí ó bá wù mí ni a lè lọ sinmi. A lè lo wákàtí márùn-ún sí mẹ́jọ ní ọjọ́ kan ka kàn fi lọ sinmi si ibi tó bá wù wá.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Ṣé etí òkun ni? Má bere mo fẹ́ràn máa lọ sí etí òkun, àmo emi ò tíì lọbẹ́ẹ̀ rí. Etí odò nìkan mo ti dé rí. Ó sì wù mí láti lọ bẹ́ẹ̀ kí n lọ mọ̀ nkan tí o n ṣẹlẹ̀ n bẹ́ẹ̀. Mo rí oríṣiríṣi fídíò àwọn èeyàn tó lọ bẹ́ẹ̀. Èmi náà ó sì wù mí láti lọ sí etí òkun kemi náà lọ wo bí omi òkun ṣe máa ń rí àti bí agbègbè rẹ̀ náà ṣe rí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ká ní a ní wàhálà àbí ìṣòro kankan láàárín wa, a ó pe ara wa jókòó gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́, a bá ara wa sọ̀rọ̀ ìtubi-nùbí. Bẹ́ẹ̀ ni, a ó sọ̀rọ̀ ju òkun náà, ibi tí a bá ti rí pé ọ̀wọ̀ ẹni yìí ni wàhálà ti wá, a yànjú rẹ̀. A yóò gba ara wa ní àkókò ara ara pé ká máa fà wàhálà lọ títí ilé yìí ò jẹ́ẹ̀. A fẹ́ kí àlàáfíà kó wà láàárín wa ni.

Salaye fimu ti o wo ni ọpọ ìgbà ẹ̀ fíìmù tí mo lè rántí dáadáa ni Korea fíìmù tí a ń pè ní Jumangi. Nígbà tí mo wà ní ọmọdé, nígbà tí mo wà lọ́mọdé o, mo ti dàgbà diẹ, mo ti pé à ọmọ ọdún ọdún mẹ́wàá nígbà tí a sì wà ní JS1 àbí JS2 nígbà yẹn. A wo fíìmù yìí, mo lè wo láti àárọ̀ títí di alé, láti alé títí di àárọ̀ torí iná wà. A sì ní ibi ti an lọ, a ní ọludé bá à ti ẹ lọ́ludé gan, a lè wo ó ní àárín ọ̀sẹ̀. A sì tún lọ school, a tún padà wá, a tún wá tún máa tún wò ó ní ilé. Mo fẹ́ràn fíìmù yìí lọ́pọ̀lọ́pọ̀. Twelve seasons ló ní.

Sọ fún wá bí o ṣe ń yàn láàárín ohun méjì láìpẹ́. Ehn, ó ní nígbà kan tí mo fẹ́ ra aṣọ, tí mo sì nílò láti rán, yàn nínú aṣọ méjì tó jọra wọn, àmọ́ wọ́n pattern àti design rẹ̀ yàtọ̀, rírí rẹ̀ náà sì yàtọ̀ bẹ́ẹ̀, wàá a yàn èyí tí mo rí pé mo fẹ́ràn jù. Mí ò wò, iye owó tó wà lórí rẹ̀, mo rí pé eléyìí òun yóò ṣe dáadáa lára mi. Idí tí mo ṣe yàn irú aṣọ yẹn nìyẹn. But, oun tí mo pinu ni pé aṣọ tó dára fára mí, òun lèmi ó wọ́.

Ṣé o mọ̀ ọ́n náà ara rẹ? Àrá, èmi o i náà ara mi ò, mo kán lẹ̀ bá ara mi wí, ká ní mo máa ṣe nkán tì òdà tí o ba je pe nkan tì mo ṣè yí, kódàárá rara, máa bá ara mi wí ni, bá sọ̀rọ̀ ṣi ara mi wípé, aá nkán tì mo ṣè yí o. Òkú di ẹ ká tó, èmi i náà ara mi, èmi ò ṣe ara mi ní ìjàmbá ara rárá, bẹ́ẹ̀ ni èmi ò ṣe é. Ẹni tí o mọ̀ ọ́n ara ènìyàn.

Báwo ni ose maa n simi larin ọjọ ọ̀sẹ̀, ọjọ ìṣẹ̀, a nígbà táa bá wà ní ibi iṣẹ́ ò a kọ́kọ́ náà táa bá dé ibi iṣẹ́ ni kí a ni mo lọ sí ibi iṣẹ́ ní bi aago méje tàbí aago mẹ́jọ àárọ̀, a ṣẹ láti ìgbà yẹn títí di ọwọ aago kan aago méjì a gba ìsinmi ran pẹ́ fún bí i boya bi wàkáti kan àbí ìṣẹ́ ju diẹ, bí gbogbo ìgbà yẹn mo le fi sinmi mo le sun díẹ̀ àbí kí n rìn káàkiri ka ní gbogbo ìgbà yẹn ka ni mo ti jókòó fún ìgbà tó pẹ́, mo sì lè ra oúnjẹ jẹ́ náà, lẹ́yìn ìgbà yẹn a bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Idi iṣẹ́ náà láti mo ṣe ìsinmi wa náà.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ehn, nínú yàrá mi mo fẹ́ àwọn nǹkan tí ó mú yàrá kúnù dáadáa, àwọn air freshener, mo fẹ́ràn fan àti AC náà nínú yàrá mi. Mo sì fẹ́ràn nǹkan tí wọ́n ń pè ní ambience, ó ní àwọn iná tí a máa ń lò, àwọn ina colored light tí ò n ṣe iná white nìkan, tí ó máa ń jẹ́ kí inú yàrá kó rẹwà, gbogbo kó rẹwà bẹ́ẹ̀.

Sọ fún wa nípa iṣẹ́ kan tí o ti ṣe rí. Eh, iṣẹ́ tí mo ṣe rí, tí mo, mo sì tún lérò áti tun padà ṣi ni tí bá ní owó láti fi dá ṣọ́obù kalẹ̀ ni iṣẹ́ art and print. Mo kọ́ iṣẹ́ náà ni mo sì gba certificate. Mo sì ń ṣe iṣẹ́ náà. A máa ń print aṣọ, a ń print banner, a ń print oríṣiríṣi, a ń yàwórán náà bẹ́ẹ̀ ni. Ẹ̀, àmọ́ mo tí paa ti. Mo ti bọ́ sí iṣẹ́ online digital marketing. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tí mo sì máa ń ṣe re. Mo ti ṣe é fún bíi ọdún kan sí ọdún méjì sí ọdún mẹ́ta gan.

Sọ fún, sọ fún wa nípa ìgbà tí ẹ̀rọ bàjẹ́ lójijì. Ah, nǹkan kan tí mo mọ̀ tí ó ba ẹ̀rọ jẹ́ lójijì ni bóyá ìgbà tí boya ẹ̀rọ, uh, ìgbàlódé àbí ayárabíàṣá tí mo ń lo, ìgbà tí iná wọ inú rẹ̀, eh, ó bàjẹ́. Bátìrì rẹ̀ tí ò tàn mọ́. Fóònù gan o dá bi pẹ́ ó jábọ́, o-- screen rẹ̀ náà sì san. Mo sì mú lọ sí ọ̀dọ̀ àwọn engineer tan mo ń tún fóònù ṣe gbogbo nǹkan tó ṣe. Gbogbo bí fóònù ṣe bàjẹ́ tí ò tàn mọ́, tí screen náà bàjẹ́ tí ink rẹ̀ dà, gbogbo ẹni a tún ṣe lọ́dọ̀ àwọn engineer.

Lérò rẹ̀, báwo ni ìpè tí á ń rí ara ẹni ṣe rí? Eh, nígbà tí, bá ṣe ń pè ìpè tí o je pé a lè pè ní fídíò call, eh, a wá lè lo fóònù wa, eró ayélujára wa ká ṣe boyà fídíò call lórí boyà Snapchat nabí Instagram nábí, eh, Facebook ni. A má ṣe oríṣìíríṣìí fídíò call nbẹ́ tí a mọ̀ wó ojú ẹni tí a bá sọ̀rọ̀, ẹni náà sì lè ròju tiwa náà, a sì lè jọ máa jíròrò ká máa sọ̀rọ̀. Àìwò pé but á máa ṣe fún ẹni tí ò sí nítòsí wa, to jẹ́ pé boya ọ̀nà jíjìn náà wà tí a sì ti gburò wọ́n pẹ́, ó lè je àwọn ọ̀rẹ́ àbí ẹbí wa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ẹ̀h, ìgbà mìíràn mo, mo lè jẹun ní ọwọ́ ìrọ̀lẹ́, ẹ́h, kí ilẹ̀ tó ṣú, àmm ìgbà mìíràn mo sì le ní àh bóya, ọwọ́ aago méje, ó pẹ́ jù aago mẹ́jọ alẹ́ mo ti máa ń jẹ oúnjẹ mi. Bẹ́ẹ̀ ni tí n bá wa rí ǹkankan tó di mi lọ́wọ́ o, tí n bá ti rí pé à, ilẹ̀ ti fẹ́ maa ṣu, màá tì tètè lọ dáná tu oúnjẹ tí mo fẹ́ jẹ, màá rí pé mo ti jẹun bí wákàtí méjì sí mẹ́ta kí n tó ní mo fẹ́ lọ sùn.

Kí ni o máa ń sọ nígbà tí o bá ní láti fi ara rẹ hàn? Ehn, bí i pé mo ní ẹni pé à, èmi tí mo fẹ́ràn láti máa ṣise nílé báyìí, èmi ò fẹ́ràn láti máa lọ sí ọ́fíìsì. Ka ní, mo wá, wọ́n á pè mi láti ibi iṣẹ́ wá pé, "O yẹ kí n farahan níbi iṣẹ́ o." O sì ní bí a ní program àti presentation nkán tí a bá fẹ́ ṣe, tí wọ́n bá fún mi ní ǹkan kan láti ṣe, mo ti ní ǹkan tí màá ti pèsè ká lè tí màá ti prepare láti ilé pé ǹkan tí mo fẹ́ sọ̀ re. Tí a bá dé ibi iṣẹ́ nípa bí ya program àti presentation tí a bá ní. Bẹ́ẹ̀ ni ohun tí a bá ti máa sì ti múra ká lè pé ǹkan tí mo fẹ́ sọ nílé mi bá dé bẹ́ẹ̀, ǹkan tí màá sọ náà ni màá kọ́ kí àwọn, àwọn òṣìṣẹ́, tàbí àwọn tí ń ṣe iṣẹ́ papọ̀. Maa de lo si ibi ti a ti n se program wa, maa de so nkan to yen ki n so níbẹ̀.

Lérò rẹ̀ báwo ni agbègbè rẹ̀ yóò se rí ní ọdún mẹ́wàá, ní ọdún mẹ́wàá sí ìsín o, íbi tí mò ń gbé yìí, mo si n rí àwọn koríko àwọn ilé kan tí àwọn ènìyàn ò tí ì kọ́ ilé sí, kí ọdún mẹ́wàá sí ìsín, àwọn ènìyàn ó ti kọ́ ilé, ilé ó ti kún gbogbo àdúgbò mi, gbogbo igbó tó wà ní ibé tẹ́lẹ̀ yóò ti kuró ń bẹ, àwọn ènìyàn ó sì máa gbé ibí bí gan. Bẹ́ẹ̀, àmọ́ student area ní ibí bí, ka tó lè sọ àwọn ọ̀dọ́ tí wọ́n gbé bí tẹ́lẹ̀ tí wọ́n ro bọya inú oko ni a n gbe àwọn náà ó ti kó wa sí ibí bí, ibí bí ó ti kún ju ti tẹ́lẹ̀ lọ ní ọdún mẹ́wàá sí ìsín.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ẹ tí ìṣòro bá wà ní ibi iṣẹ́, ti mo bá ri wipé ìṣòro yìí ó kọjá agbára mi, màá tọ àwọn tí ó jẹ́ adarí wa lọ àbí àwọn ọ̀gá wa, máa fìlọ̀ wọn pẹ́ e wo ìṣòro tí mo ní ni eléyi. Bawò lè se fẹ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ni, ti n bá rí pé wọ́n mọ̀ n pàrẹ́, màá tún wá àwọn alábàáṣiṣẹ́pọ̀ ta jo ń ṣe iṣẹ́ pé, ẹ wo ìṣòro tí mo ní eleyi. Màá rí pé wọ́n mọ̀ n pàrẹ́, màá lò sórí íńtánẹ́ẹ̀tì, màá wá irú ǹkan tí mo ti le rí solution sí ìṣòro náà.